Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí mo rìn òkì nígbà mi tó dáa fún ìlera àwọn èèyàn. Nítorí tí a bá lọ sọ dókítà wa, dókítà wa ó sọ pé ká máa lọ, ká máa ṣe exercise, ká máa rìn, ká máa lọ, ká máa bọ̀, tori o dáa fún ìlera ara. Ó máa jẹ́ kára eyan jipẹ́pẹ́, ó máa jẹ́ kí eyan ní agbára náà, ó dẹ́ máa jẹ́ kí gbogbo àwọn àìlera wa kó ribi jáde torí a máa làágún. Àgún tí a bá là yẹn, ó máa jẹ́ kí gbogbo awọn nǹkan tí ó dà kó ribi jáde kúrò ní gbogbo ara wa. Ìyẹ́n tí èèyàn bá jí lárọ̀ kára èèyàn le jipẹ́pẹ́ ké èèyàn le lágbára sì kí èèyàn sì lè wà ní àlàáfíà àti ẹ̀gàn mímọ́. So mo máa ń ṣe ní àárọ̀ kùtùkùtù, ọ̀kín lọ ní ìparí ọ̀sẹ̀, ìgbà wọ́n ni mo máa ń lọ fín gún orí òkè dáadáa. Ìgbà mí wa jẹ́ pé orí òkè náà ni èèyàn tí máa ń lọ ṣe àdúrà, so mo máa lọ so ibi bẹ̀, màá lọ ṣe. But ìgbàkígbà tí mo bá lọ sí ibi bẹ̀, mo lọ máa ń ṣe, mo lọ máa ń ṣe exercise ní ibi bẹ̀ ni. So ó dára fún mi gan-an nítorí wípé àwọn dókítà ló sọ fún mi pé kí n máa lọ ṣe ní ìgbàkúùgbà lóre kore. So mo kì í feel báyẹn mọ́, lọ́kà tó fà á tí mo fi máa ń lọ ṣe ní ore kore niyẹn. So ó dá lara gan, mo dẹ̀ máa ń rìn irin òke dáadáa ní ìgbàkúùgbà.

O ti t'ọjọ́ mẹ́ta tí mo ti kẹ́yìn ní ala burúkú. Like, ó ti pẹ́ gan-an ni kó ṣe nínú ọdún yìí ni mo ti ní ala burúkú, o dàá pe ọdún tó kọjá ni. So, inú alá yẹn, alá yẹn dẹ́rùbà mi torí mò ń rántí mọ́, mo ti gbagbe. Alá yẹn dẹ́rùbà mi, bimo sì se jí, mo sáré ṣe àdúrà, mo pray against ẹ̀. Mo gba àdúrà against ala burúkú tí mo ní. So alá yẹn, ó, ó burúkú gan-an jái tojẹ pé, ẹ̀ rú bà mi látọjú òrun. Ìgbà tí mo ṣá ti gbàdúrà, tígbà tí mo jí mo gba àdúrà, mo dẹ̀ sọ fún àwọn òbí mi. Ó dára lọ́jọ́ kejì mo p'awon òbí mi, mo sọ fún won nǹkan báí báí mi mọ̀ lá. So, mo ní gan-an, kòn ṣẹ́ kan, kòn ṣẹ́ méjì ni mo ti ní irú alá yẹn. So, tó bá si ti ṣe ṣẹlẹ̀ báyen, àwọn òbí wa sọ pé ka gbàdúrà, ká fi re kọjá. So, mo wá ṣe gbogbo ìyẹn dáadáa lóòrèkóòrè ná. Mo máa ń gbàdúrà tí màá ti ní ala burúkú pọ̀, mo máa ní ala burúkú kò kú ọ́pọ̀ púpọ̀, ó kì í ní ala burúkú báyìí ná.

Ah, pé mo kẹ́yin ń sunkún, ìyẹ́ sì jẹ́ boys ijẹtà, sbí ìjẹrin ni mo ti kẹ́yin ń sun ẹkún torí wipé nǹkan kan ṣẹlẹ̀ sí mi ní ilẹ̀ ǹkan tí mi ò lè ro, òun ló ṣẹlẹ̀ sí mi. Mo fẹ́ san owó kan, àmọ́, wọn wá yàn mi jẹ, so ìyànjẹ yẹn ló jẹ́ kí ó dùn mi, mo sunkún gan-an, mo sunkún tó pa mí lẹ́kún, but at the end of the day náà, mo padà rí owó yẹn náà sàn, padà rí owó mi gbà, so mo lọ, torí wọ́n fẹ́ yàn mi jẹ ní ǹkan tó mú mi sunkún ní àsìkò ńgbà yẹn ni yẹn. Nígbà tí mo kó owó fún èèyàn tó wá sọ wípé, òun ò ní fún mi lówó, ibo wọ́n ti ń ṣe irú rẹ̀, "àbí èmi mo lọ́wọ́, kọ ye kó ní ìpàlàárà fún mi", mo fẹ́ ṣe ní ìpàlàárà fún mi, ǹkan tó fà á tí mo ti sunkún ní ìgbà ẹni yẹn. So ǹkan tó cause tó fi jẹ́ kí ma sun ẹkún nìyẹn, kí ó ṣe pé mo di fẹ́ sun ẹkún nìyẹn, àmọ́ mo gbọ́ òwo mi mode omi jẹ ojú mi nù dáadáa. So ìgbà tí mo sunkún kẹ́yìn náà nìyẹn, ó dẹ̀ dùn mí, ó dùn mí, náà ló jẹ́ kí n sun ẹkún yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa wọ́n mọ dáadáa. Torí mi ò like kí àwọn fáìlì mi wà ní jákajàka kó dàrú. So èmi máa ń pàwọ́n mọ́ dáadáa torí mi ò like ẹ. Èmi jẹ́ ẹni tó ẹ pé o, ó ní ìmọ́tótó tó gan-an ni tó ẹ pé tí ǹkan bá dàrú mi ò like ẹ, so mo máa ń tò ẹni tó ẹ pé yóò wo inú fáìlì mi tí n bá ti wo inú fáìlì mi, tí n bá ti mọ̀ pé èyí tí mi nílò, mo máa yọ kúrò ní ibi bẹ̀ ni kíákíá torí kó mọ́ lè bá dàrú kí gbogbo ẹ̀ mọ́ lè bá dàrú. Òó náà ló máa fàá tó ẹ pé mo mọ fún ẹni tó wù mí. So mo jẹ́ ẹni tó máa tún àwọn fáìlì mi tò dára, tó máa pa wọ́nmọ, tó máa ń jẹ́ kó mọ kó neat tì o dẹ̀ ní sí ǹkan kan tí yóò ṣe. So mo jẹ́ ẹni tí ó máa ń ṣe gbogbo ẹ̀yín dáadáa, dáadáa tí ó lè fún mi ní wàhálà. So èmi máa ń pa fáìlì mi mọ́, mò máa pa fáìlì mi mọ́ dáadáa tí ó jẹ́ pé tí yan bá dé gan tọ bá ni pé kí n gbé wá, o máa rí ǹkan tí o fẹ́ rí ló o máa rí ló. Kò ní ṣe pé o máa dàmú púpọ̀ ju torí òun fẹ́ wá. So mo máa ń jẹ́ kí inú mi máa dùn torí èmi náà like kó wà ní tìtọ́, kó wà ní in order. So kò ní lè fún mi ní problem.

Bẹ́ẹ̀ ni a máa ń pín dáadáa ní dọ́gba ńgba mi. Ìgbà mí dè ní ó depend ti bá jẹ pé òun nìkan ná fún lówó tó bá wù tó bá fẹ́ fún wa. Ó máa fi ra ǹkan fún wa, ó dẹ̀ máa pín fún wa. But bí oọ́ ṣe pé láàrín àwọn ọ̀rẹ́ mi tó máa ń fún wa ní owó, a máa ń pín dáadáa nìí. Kó ṣe pé tà á mọ̀ pé bí a ṣe dàgbà ṣe rárá à kí pín beyen. A máa pín ní dà, ẹ́, dọ́gba oníkálukú ogbà. Tí oo bá yẹ pé bíi o, hundred naira ná fún wa, tó bá yẹ pé àwa mẹ́ẹ̀rín, mẹ́rẹ̀ àárùn ni wa, or kó ṣe pé àwá mẹ́rin, a máa pín ní twenty-five, twenty-five naira. Pa àwọn márùn-ún ni a máa pín ní, ẹ́, tẹ́tẹ́, tẹ́tẹ́ naira ó máa já àwa márùn-ún. Àbí ká pín ní twenty, twenty naira ó máa já àwa márùn-ún. So a kì ń ṣe ìkà fún ra wa, a dẹ̀ kí ń yanra wa jẹ. A máa ń pín ní dọ́gba dọ́gba fún wa torí orí òjo orí lọ. Tí wọ́n kọ́ wa pé ká máa ṣe déédé, a máa ṣe déédé ní àárín ara wa. So àwa máa ń pín owó dọ́gba dọ́gba ni à kí ń yanra wa jẹ. Torí tí a bá yanra wa jẹ, ǹ jẹ́ ọ̀rẹ́ ẹni lómi, ó ń fún mọ́, fún èèyàn síi nu. But àwa oo kin yàn ra wa, a máa pín owó yẹn dọ́gba dọ́gba ni. Tí wọ́n bá ti fún wa, a máa pín dọ́gba dọ́gba. So kó ṣe pé a máa yanra wa jẹ nǹkan tó ṣẹlẹ̀ níyen.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, mo máa ń mu àdéhùn ṣe torí emí ni o like kin n ṣe àdéhùn kí n ma le mú u ṣẹ. Èmi máa ń like ki n máa ṣe àdéhùn tí mo mọ̀, só mo máa ń ka àdéhùn kun lọ́pọ̀lọ́pọ̀ so, mo kì ń fi wọ́lẹ̀ tí wọ́n bá bi mí pé ṣé mo máa ń ka Kí n bá ń ṣe àdéhùn pẹ̀lú èèyàn, mo máa ń gbìyànjú láti jẹ́ kí àdéhùn yẹn wá sí ṣiṣẹ́. Kódà tó jẹ́ pé ọjọ́ rẹ bá jìnnà gan, mo máa ń gbìyànjú pé kí n mú àdéhùn yẹn ṣẹ lóorekoore ní àsìkò tó bá yẹ. Àmọ́ ẹmi ò kí n fi falẹ̀, ẹlòmíràn ma fi ń falẹ̀, èmi ò kí n fi falẹ̀. Ẹ̀yí tí o bá jẹ́ pé mo fi falẹ̀, a jẹ́ pé kò ṣe àyè ni. Àmọ́ lẹ́yìn ìgbà tí ayé bá wà, mo máa ń make sure pé mo mú àdéhùn yẹn ṣẹ dáadáa nínú àsìkò tí ó bá tọ́. Àmọ́ mo kì í fi àdéhùn ṣeré torí a mọ̀ àdéhùn ni agbára gbèsè. Àdéhùn máa ń jẹ́ ní ọ̀dọ̀ titẹ̀ mi, èmi ò dẹ̀ like kin máa jẹyàn ní gbèsè àdéhùn, so, mo máa ń tètè mú àdéhùn titẹ̀ mi sẹ. Kódà mo sí tún ni àdéhùn kan tí mo ṣe fún ara mi, so, mo gbọdọ̀ tún mú àdéhùn yẹn náà ṣẹ. Àmọ́ mo gbìyànjú kí Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́

Bẹ́ẹ̀ni, mi ò kí ń bínú nínú ọkọ̀, mo kì ń bínú nínú ọkọ̀ torí wípé kò dá kí eyan má bínú, tí eyan bá n bínú, ẹ̀yàn le ṣe ìjàmbá lójú ọ̀nà, ẹ̀yàn le-- tí bínú bá ti pọ̀ jù, ẹ̀yàn le ṣe ọkọ̀ wa, ẹ̀yàn dè lè ní accident ni nínú ọkọ̀. So mo mọ ń duro kin fi arábalẹ̀ kí n mò lè ní accident. Tí inu bá bí mi gan, mo máa páàkì mọ́tò mi sẹ́gbẹ́ kan, mo màá sọ nǹkan tí mo fẹ́ sọ, màá pari gbogbo e, mo kì ń bínú ábí ju, mo kì ń bínú sodi ju, so mò kí ń fi bẹ bínú rara and then ti èèyàn kan bá provoke mi, mo màá jẹ́ ká dé ibi tí a bá wà kí n tò se tán. Mo ní yaju si áwọn èèyàn nínú ọkọ̀, so mò ń jẹ́ kí gbogbo nkan tó bá sọ kó má bá mi ní ara. Ọjọ to bá bá mi lára, èmi jẹ́ ẹni tó lè bínú, màá dee máa siwawu, kò dá kí èèyàn siwawu, kò dá kí èèyàn maa bínú tí èèyàn n ba wa ọkọ̀ lọ́wọ́, kí èèyàn ma lọ cause accident, kò dá kí èèyàn maa bínú. So mi ò fi bẹ bínú dáadáa tí mò bá ń wọ ọkọ̀ lọ́wọ́.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé torí ìsẹ̀mbáyé jẹ́ ọ̀kan gbòógì pàtàkì ní ilẹ̀ èdè Yoruba. Ibẹ̀ la ti máa ń lọ ṣe àwọn àjọyọ̀, ògùn ẹ̀ẹ̀yọ̀, ẹ̀, àwọn iyẹ̀mọ́ja, so àwọn ìsẹ̀mbáyé, émi náà máa ń lọ ibẹ̀. Bí mi ti ẹ́ dé ibẹ̀, wọ́n máa ń ṣe fídíò rẹ̀ fún wa ní orí tẹlifíṣàn, so mo máa ń wò lóri tẹlifíṣàn. Láwọn àwọn igún ṣe máa ń jó. Bá àwọn èèyàn náà ṣe máa ń gbé ìgbà tí wọ́n máa ń lọ sí odò. Wọ́n sì máa ń sọ ìtàn lórí àwọn, àwọn ìrí, ọ̀pá ọ̀rànmíyàn So, mo máa ń lọ, mo máa ń gbọ́, mo máa, mo fẹ́ràn kí màá lọ ibẹ̀. Àmọ́ kò ń ṣe ìgbàkúgbà ni mo máa ń lọ. Ìgbà mìí tí wọ́n báa ń ṣe àjọyọ̀ wẹ̀, or ti won báa ń ṣe àjọdun, tí wọ́n báa ń ṣe ọdún ẹ̀ẹ̀yọ̀, eeyan máa lọ. Tí wọ́n máa ń ṣe ọdún ìsẹ̀mbáyé náà, won máa lọ. So mo máa ń like ki n màá lọ sí ilé lọ ṣe ìsẹ̀mbáyé dáadáa torí ó máa ń jẹ́ kí ẹwà wa gún régé, kí, àṣà wa kó tún gbéra ròkè dáadáa. So ìsẹ̀mbáyé jẹ́ nkan gbòógì pàtàkì nínú ìṣe Yorùbá.

À, èmi kúrú o, èmi ò ga. Gíga mi ò sì ju ẹsẹ̀ kan, no ẹsẹ̀ márùn-ún ó lé ní mẹ́ta. So bàtẹ́ṣẹ́ márùn-ún ó lé ní mẹ́ta òní gíga titè mi. Èmi ò fi bẹ́ẹ̀ ga lọ púpọ̀ nítorí èmi ń ṣàga rí. Mummy mi ò ga, daddy mi ò ga, so ẹ lè expect kí èmi gá. Àwọn èyí tó tún ga jù wá gan lọ. Average ni wọ́n kọ́ sí i pé ó ga ju. Ni èmi wà nínú àwọn tó kúrú? Hmm, ìrẹ̀nsọ́ gíga mi ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀. Besides, fúnra mi mó tún máa ń ṣe exercise. Kí n lè ga, kí n lè ga àmọ́, kò easy, ó ti bọ́ kò ṣeéṣe mọ́. So, mo lè ga mọ́ ǹkan tó ṣẹlẹ̀ ni yẹn. So gíga mi ò ju, ẹ́, bàtẹ́ṣẹ́ márùn-ún àti mẹ́ta lọ. So gíga mi ò ju báhun wá Àwọn tó jù mi lọ pọ̀ gan gan tí wọ́n ga jú mí lọ wọ́n pọ̀ gan, but tèmi nìyẹn. Èmi ti sọ ti tèmi báyìí. So gíga mi ju bá wọn lọ. Bíi bàtẹ́ṣẹ́ márùn-ún àti mẹ́ta orí bàtẹ́ṣẹ́ márùn-ún àti mẹ́rin. Ọ̀kan nínú méjèèjì ni gíga mi. That's it.

Ọjà tuntun tó bá ń jáde, ó máa kọ́kọ́ dé sí ẹnubodè ní Èkó ní ọ̀dọ̀ Tàwà níbí bàyí. Ó ní ọjà tó máa ń ti ń gbé. Só ibi bẹ ló ọjà tuntun máa kọ́kọ́ dé sí, tó bá dé sí bẹ́ẹ̀ kan tó máa wáa pín fún gbogbo àwọn àwọn oríṣìíríṣìí marketers nìyí ní àdúgbò ni wọ́n máa fí ń, èmi ò mọ̀ meaning marketers, òun náà máa fi gbé. So, torí ọjà tuntun bá ti dé, ẹ̀ ti rí i ní, ó ní sọ́ọ̀bù ní ta ló kú, ọmọ a ń gẹ̀, ọmọ a ń gẹ̀, ó sì mọ̀ pé ọjà tuntun ni. Wọ́n máa fẹ́ fi polówó nínú pé ń gbé sára bèbí kí wọ́n fi polówó, ábí kí wón hang è ń kí wọ́n fi polówó. Bí gbogbo àwọn èèyàn sẹ máa mọ̀ pé ọjà tuntun dé ni. Àti pé àtúnláwọn, eh, ìgbàlódé kan ní ìsín yìí tọ́ yẹ pé orí fóònù ni wọ́n ti ń ta ọjà. Ibi bẹ́ẹ̀ láti mọ̀ pé, àh, bí tó ti. A dè ní láwọn, eh, àwọn influencer, influencer tó máa ń, tó máa ń gbé aṣọ jáde, àwọn èyí náà, ni yóò báwa polówó aṣọ, ibẹ̀ náà làti máa mọ̀ pé ọjà tuntun dé, aṣọ tuntun dé, ohun kan tuntun tuntun ni ẹléyìí. Tó bá ti máa n mò ni, àmọ́ tó jẹ́ bá ti dé inú ọjà ló ti mọ̀ pé, àh, ọjà tuntun ni ó ṣẹ̀ṣẹ̀ dé sí inú ọjà. So ìgbà tó dẹ̀ máa wá bí i ìgbà ọdún, ìgbà àwẹ̀, ìgbà Christmas, Kérésìmesì, ìgbà New Year, nǹkan nínú méjì ẹta, ọ̀hun náà ló máa ń dé.

Ìlànà ìpolówó tèmi simple torí tín ba ti dé orí social media mi. Àwọn en, ẹyẹ Twitter, abẹyẹfò Twitter a máa lo wọn Abẹyẹfò a máa lo Facebook, a máa ń lo WhatsApp a de máa ń lo Instagram. Bí mo ṣe máa ń polówó mi ni, boya kíń pe wọ́n, màá kán upload iṣẹ́ mi síbi ibi be, màá upload àwọn ọjà tí mo ń ta, màá upload ẹ síbi ibe. So àwọn ènìyàn tó bá kọjá, tó máa ń follow mi, wọ́n máa like, wọ́n máa tẹ̀lé, wọ́n máa follow mi. So ibí tí wọ́n ṣe ń like, náà ni àwọn ẹlòmíìnù ọ̀tí wọn rí. Tó bá wà nínú contact wọn ná, tawon ná ba ní nọ́mba eniyen, ènìyen náà máa rí bí mo ṣe ń rí àwọn, bí mo ṣe ń polówó rẹ̀. Àti pé kín máa lọ sí ilé rédíò, bí ní ilé iṣẹ́ rédíò, màá lọ sọ wọ́n fún wọn kí wọ́n máa bá mi polówó. Ọjà mi a máa bá mi polówó rẹ̀. A bí billboard máa lọ ṣe, màá lọ ṣe, ẹ, adverti lórí billboard. Máa ní kí won bá mi polówó. Tàwọn eyan bá ń lọ sí, tó ba ń lọ, tó bá ń bọ̀, máa rí lórí TV. Só ní TV kan tan ṣé isin, ibe náà ti máa bá mi polówó rẹ̀. Bi mo ṣé ń polówó ti temi, that's what we call advertisement.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọwọ́ ọ̀tún mo sì máa ń lo òsì, àmọ́ ọwọ́ ọ̀tún ni mo ń lò. Ọwọ́ ọ̀tún mo fi ń dáná, ọwọ́ ọ̀tún mo fi ń jẹun, ọwọ́ ọ̀tún ni mo fi ń mu omi, ọwọ́ ọ̀tún mo fi ń wẹ̀, ọwọ́ òsì mo fi ń tọ̀ dé, ohun sì ni mo fi ń taba. Mo sì máa ń fi ọwọ́ òsì ẹ pa ara mi tí máa fẹ́ ṣiṣẹ́. So gbogbo ọwọ́ ni mò ń lò, kò sí èyí tí mo kì í lò nínú gbogbo ọwọ́. Mo ti pé ọwọ́ mi gé dánu, ọwọ́ mi gé dánu. Mejeeji tó ń ṣiṣẹ́ properly, gbogbo wọn sì strong torí mo maintain ọwọ́ mi dáadáa. Gbogbo wọn ò ní bruise nínú, kò ní apalára, gbogbo wọn smooth, wọ́n sì fine. T'owọ́ méjèèjì oun ni mo máa ń lò. Tí n ba sì fẹ́ kosẹ́, ọwọ́ ọ̀tún mi, mo ki ń lo ọwọ́ òsì torí mo mọ ọwọ́ òsì lò dáadáa. Ọwọ́ ọ̀tún mi tí n bá fẹ́ jẹun náà, ọwọ́ ọ̀tún mi. Tí n bá fẹ́ sùn gan, ọwọ́ ọ̀tún mo fi ń sùn, kò n se ọwọ́ òsì. Tí n bá sì fẹ́ ṣe nǹkan, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. So ọwọ́ ọ̀tún ni nǹkan tí mo máa ń fi bẹ́ẹ̀ lò jù lóorekoore. Ọwọ́ òsì, ẹ̀kọ̀okan ni mo máa ń lo ọwọ́ òsì. Ìgbà tí n màá mú mi lo ọwọ́ òsì ni pé bóyá t'owo bá ń dùn mi, màá ní kí n lo ọwọ́ òsì, but ọwọ́ ọ̀tún gan gan gan gan, òun ni mò ń lò dáadáa.

Bẹ́ẹ̀ ni, mo mọ́ bọ́ n sí yá àwọn, mo mọ oríṣìíríṣìí style, mo mọ oríṣìíríṣìí pose, mo mọ oríṣìíríṣìí bó ṣe bá ń dúró tioba fẹ́ ya style. Kò yẹ pé èmi ò kí ń yá àwọn, àwọn yẹn mọ́ mọ́ ń yá àwọn, èmi ò kí ń yá, àwọn yẹn ni mọ́ mọ́ yá. So tí wọ́n bá yá àwọn, màá ṣẹ́ṣí camera mi. Tó bá ṣe olójú mẹ́ta camera mi tàbí olójú mẹ́rin mo ma set camera mi àti ní standing ta máa ń lo igi ta máa ń gbé fonu sí won máa gbé sí màá tún lightning màá tún filter màá de tún camera mii má di lẹ́tà, àwọn mẹ́tẹ̀ tà ẹ́, gbogbo ẹ ti ṣẹ́tì. Tí wọ́n bá ní ó yí ṣọtùn, yó yí ṣọtùn, màá yá. Tí wọ́n bá ní ó yí ṣo sí, yó yí ṣo sí, mo máa yá. Tí wọ́n sì ní ó gbéyín sókè, mo máa gbéyín sókè náà, mo máa yá. Tí wọ́n bá ní ó di ju, yóò di ju, mo máa yá. So mo máa ń, mo máa ń fún wọn ní perfect angle like mo máa ń fún wọn ní shape tó bá fẹ́, size tó bá fẹ́, ibi tí wọ́n bá fẹ́ ni mo máa ń fún wọn ní. So mo máa ń yá àwọn to the extent pé ó máa ń fine dáadáa, ó máa yó lára àwọn dáadáa, táwọn yẹn máa sọ pé "hmmn, ta ló wọ̀ya picture yìí?" tí mo ṣe máa ṣe fún wọn nu. So mo máa ń yá àwọn rọ̀ dáadáa dáadáa.

Ah! Mo máa ń fọ aṣọ lóòrèkóòrè, iṣẹ́ tí mo mọ̀ ṣe dáadáa ni. Aṣọ ni mo máa ń fọ tí bá jíla, aṣọ ni tí mo bá jí lọ̀sán, aṣọ ni tí mo bá jí lálẹ́, aṣọ ni. Kodà, kan jí mi lójú orun, aṣọ ni. Tí wọ́n bá ní mo fọ aṣọ lójú omí, mo máa ń fọ aṣọ. So mo máa ń fọ aṣọ lóòrèkóòrè, iṣẹ́ tí mo láìkì jù ni. Mo dẹ̀ máa ń fi ọwọ́ fọ aṣọ ni. Ifuun-doo tó bá tiẹ̀ jẹ́ pé wọ́nṣínmaṣín wà, ọwọ́ nọ́ ni pé kí n máa fi fọ. So owó ni mo máa ń fi fọ aṣọ. Ma kọkọ̀ lọ pọn omi tí ìfìfà aṣọ tí mbáa ti pọ́n tán, màá mú ké sìta, màá kó àwọn aṣọ tó dọ̀tí, màá kó wọn sìta. Màá da gbogbo wọn sínú omi, màá mú ọṣẹ tí màá fi fọ ṣẹlẹ̀. Tó bá ṣe pé dítájẹ́ǹsì ni, màá mú dítájẹ́ǹsì. Tí bá sì ṣe pé báà soòpù ni, màá mú èyí tó jẹ́ báàsoòpù. Màá fi fọ aṣọ. Mo máa ń fọ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹta. Tí mbá ti lè fọ lẹ́ẹ̀mejì ṣẹ́ẹ̀mẹta, màá wá sínú, màá lọ sá sórí wáyà. Sọ̀ tí wáyà, tí mbà ti sá gbogbo ẹ̀ sórí wáyà, òórùn máa wá pa. Tóòrùn bá ti pa, tó bá ti gbẹ, màá lọ ká aṣọ mi tí mo fọ ní orí wáyà. Màá ká gbogbo ẹ sí ibi aṣọ mi. Mo tí fọ̀ọ́ ó ti mọ́ ná ni. So mo máa ń fọ aṣọ dáadáa. Ǹjẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ. Ìgbà mí ọjọ́ mẹ́rin mẹ́rin ni mo máa fọ.

Mo máa ń tọ́jú ikanna mi lóòrèkóòrè. Mo ti ẹ́ jẹ́ kí ikanna mi jáde rí, kò wúrí débi débi. Má ni mí fé fi blade gé àbí kí n fi cutter gé. Rárá o, eyín lè mi mò fi ń tọ́jú ikanna tí tẹ mi. Màá fi eyín gé e, eyín gangan ni blade titẹ mi. Torí tó bá ti tóbi jù, mi o le gbádùn ẹ́ mọ́, ó lè ra ṣọ̀fọ̀ mọ́ ní ṣàkànsì. Mo pẹ́ jẹ́ kó tóbi kí ó tó wù mí gẹ́gẹ́. Eyín mo máa ń lo, àdí ó lè máa mọ́, ó máa ń white. Mo máa mọ̀ pé mo máa lo pedi cure sì, mo máa fi oil pa, mo máa fi cream, mo máa fi pa ìpara, mo máa fi pa torí kó le wà wà. Moisturizing ni ọwọ́ kó má lè ba dry, kó má lè ba gbe. Mo máa ń lo oil, mo máa fi pa ọwọ́ dáadáa. Àdí ikanna mi ó funfun, yóò ṣe funfun gan tí yóò fine. Èmi ò kí ń fi ekanna kún ekanna o. Ekanna mi gangan, gangan lè mi máa ń lo. So mo máa ń ṣe ìtọ́jú rẹ̀ lóorekoore torí kí dọ̀tí má lè bá a wà ní abẹ́ rẹ̀ tóri pe kò dáa fún àìlera mi. Kíndọ̀tí wà lábẹ́ ikanna mi. So mo máa ń fọ dáadáa, mo máa ń wò dáadáa. Mo máa dè máa fọ ọwọ́ dáadáa, mo máa fọṣẹ fọ dáadáa torí ìdọ̀tí kó má lè wà níbi ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ́ bí wọ́n ṣe ń ka àwòrán ilé torí iṣẹ́ tí bàbá mi ṣe ni. Iṣẹ́ tí wọ́n ṣe gangan ni wọn máa ń ka àwòrán ilé, kí wọn máa wọ̀n ilé kíri ìṣe tán mọ́ se. Mo máa ń tẹ̀lé. A máa ń lo lítà, a máa ń lo sẹ́ńtímítà. Ó ní tépúrúùlù tí wọ́n máa ń fi wọn ilé, ṣò tépúrúùlù náà la máa ń lò. So tí wọ́n bá ti wọ́n tépúrúùlù lẹ́ẹ̀, ó lè jẹ́ pé twelve square meter ni, square meter náà la lò. Tí wọ́n bá jẹ́ pé fifty-eight square meter na ni, fifty-eight square meter náà la ń lò. So bí wọ́n ṣe ń ka àwòrán ilé ni. A dẹ máa ń gbé kámẹ́rà dání, a máa ń gba àwòrán ǹkan tó máa yà wò, a máa ń gbé dání tá a máa fi snap ẹ, tá a máa fi yà. Ohun ni a máa ń lò. Tí a bá ti lò, tí wọ́n bá ṣe wọn ẹyọ kan, wọn máa yà bẹ́ẹ̀. Tí wọ́n bá ti wọn ẹyọ kan, wọn máa yà bẹ́ẹ̀. So tí wọ́n yà wípé four bedroom flat, ilé yàrá mẹ́rin lọ́ fẹ́ kọ́, a yà iyàrá mẹ́rin. A máa ya plot ẹ̀ka lè, ṣó a máa yà. Wọ́n de máa draw rẹ̀ kále, a máa yà. Bí ó ṣe mo máa ń ya àwòrán ilé. A máa gbé àwọn ẹ̀rọ, eh, tẹkinọ́lọ́jì, a máa gbé wọn dání tá a máa fi ya gbogbo ẹ̀. And then a máa wo bí level ẹ́ ṣe rí, a máa wo gbogbo ẹ̀ dáadáa. So bẹ́ẹ̀ ni mo máa ń yà àwòrán ilé. Mo mọ̀ ọ́n bó ṣe ń yà.

Bẹ́ẹ̀ni o, mi ò fi bẹ́ẹ̀ ra àwọn ẹ̀rọ ayárabiàsá tuntun dáadáa lásìkò, torí ó wọ́n, a, ó ti wọ́n jù àti ra ẹ̀rọ ayárabíàsá tuntun mì won tí bá màa ń ra ẹ̀rọ ayárabíasá tuntun, ó máa wọ̀ bí 300k 400k so ó ti wọ́n jù. Kò sí pé mo máa ń rà á ní ojoojúmọ́, mi ò rà lórekóre torí owó rẹ̀ yẹn ti pọ̀ jù, ó ti wọ́n jù. So, mo máa ń fa ara balẹ̀, mo máa ń dá owó rẹ̀ jọ, tí bá mo pé mo fẹ́ ra ẹ̀rọ ayárabíàsá tuntun torí kò easy kí èèyàn kó adúrú owó yẹn jọ. So, ìgbà tí mo máa ń fi bẹ́ẹ̀ ra, tí owó mi bá ti pé, mo máa lọ sí ibi tí wón ti ń ta ẹ̀rọ ayára bí àsá yẹn, màá lọ ra, màá lọ kó mawa fún wọn, màá ní pé kí wọn fún mi ní fóònù tuntun. So bẹ́ẹ̀ ni, tí ijọ́ tó òwo yẹn bá ti pé ni mo máa lọ ń ra. Kò n ṣe pé màá kánjú láàárọ̀ ọjọ́ kan, màá ní mo fẹ́ lọ ra ẹ̀rọ ayára bí àsá tuntun ràrá o torí ó wọ́n jù. Ìyẹn lòní mo fẹ́ lọ jí lọ ra ní Èkó, mo máa ń dá owó rẹ̀ jọ nítorí rẹ̀ bálẹ̀ ti pé, àmá lọ ra ẹ̀rọ ayára bí àsá tuntun ní.

À, mo máa ń parí iṣẹ́ ní ago mẹ́fà lrọ́lẹ̀. Gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe látaàgo méjọ àárọ̀, mo gbọdọ̀ ṣe kó máa tì di ago mẹ́fà ìrọ̀lẹ́. N máa palẹ̀ gbogbo ẹ̀ ni ilé tí yá, torí pé kódà kí ẹeyan de máa ṣiṣẹ́ ṣiṣẹ́ kí èèyàn máa ní àsìkò isínmi. So mo ti yóò sì wà lẹ́yìn, eeh, stipulated pé tí ẹn màá ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yà ago méjọ àárọ̀ kí wọn parí ni ago mẹ́-mẹ́fà alẹ́ ni ibi tí mo ti ń ṣiṣẹ́. Bí wọ́n bá ti dá ago mẹ́fà lẹ́ba, gbogbo wa máa gbé báàgì, a máa lọ lé létí àti parí iṣẹ́ fún tito ní ní ẹ̀yẹ yòókù tó di ai, ọjọ́ kejì. Ẹ bá mi wá tọ yípé iṣẹ́ tí wọ́n báa fún ẹ, ẹ máa kọjá ago mẹ́fà. Màá yá gbé gbogbo ẹ̀, màá gbé lọ lé, wà á níṣe ní ibi iṣẹ́ òdì ibá tó bà tó délé ká tó ṣe. Só bí mo ṣe máa kojú àwọn àsìkò ní ìparí iṣẹ́ ni. Ẹ̀yin ní ọ̀gá mi ju ya wa pé a gbọdọ̀ lójú ago mẹ́fà lọ ní ibi iṣẹ́ ẹni tó bá lójú ago mẹ́fà lọ, ó ti máa ní penalty tó máa ṣí.

Mo nífẹ̀ẹ́ sí eré agbábọ́ọ̀lù gán an. Mo nífẹ̀ẹ́ sí ere agbábọ́ọ̀lù nínú gbogbo eré ìdárayá torí ó máa ń mú inú mi dùn nígbà kú gbà. Ó dẹ́ lẹni tí mo láìkì jù nínú àwọn ẹni tó ń gbá bọ́ọ̀lù yẹn náà ni Messi. Klọ́ọ̀bù tí mo láìkì jù nínú àwọn eré ìdárayá náà ni FC Barcelona torí klọ́ọ̀bù náà ní ọ̀pọ̀lọpọ̀ history, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ ń àṣà àti ìṣe to pọ̀ ní ara wọn. So òun ló jẹ́ kí n láìkì klọ́ọ̀bù náà. Messi gàńgan ló jẹ́ kí n láìkì. Mo láìkì bí wọ́n ṣe máa ń gbá bọ́ọ̀lù. Mo láìkì ètò tí wọ́n máa ń lò ní ìbi tó fin gbá bọ́ọ̀lù. Mo láìkì iyì àti aṣa tí ilé iṣẹ́ bọ́ọ̀lù náà ń tọ́jú. So ó máa ń jẹ́ kí ori eeyan wu pé eeyan fe wo bọ́ọ̀lù náà. O hun nìkan léré ìdárayá tí mo láìkì jù. Àti pé fújú eré agbábọ́ọ̀lù yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo ayé mọ̀ sí dáadáa torí ọwọ́ ojúlówó, ojúlówó mọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí football. Àwọn ènìyàn á ń nífẹ̀ẹ́ rẹ̀ gan-an tó jẹ́ pé gbogbo Most àwọn ènìyàn ló máa ń wo football. So yeah eré ìdárayá tí mo fẹ́ràn jù.

Mo máa ń fọ eyín ní oyé ojúmọ́ ní ẹ̀miji tí màá ti jí láro, màá kó lọ fọ eyín náà kín tó jẹ́ kankan kín tó fi ń kankan sí ẹnu. Torí tí ẹyan ò bá jẹun o lawon, kòkòrò kan tó wà ní ẹnu yẹn tí eyan gbodo kókó fọ́ ní àárọ̀ tí a bá jẹun. So òun ni mo máa kókó fọ́ ní àárọ̀ náà kó tó di pé màá jẹ nkankan tí màá fi ń kankan sí ẹnu. A ó kóji fọ ẹnu ní àárọ̀ tó bá ti jẹun, tí màá jẹun àárọ̀ ọ̀tán, tí mò ń jẹ ohun gbogbo nkankan tí màá jẹ láàárọ̀ ọ̀tán, màá tún ti dọ̀ṣọ́nà, màá tún jẹun tó bá ti jẹun tọ́nà tó bá jẹ lọ́sàn-án. Tó bá dé ìrọ̀lẹ́, màá jẹ fruit ní ìrọ̀lẹ́, màá jẹ àwọn èso kankan ní ìrọ̀lẹ́. Tó bá ti ń di owó ago mẹ́rin, owó ago márùn-ún sí ago mẹ́fà, màá tún wá lọ fọ eyín kim tó jẹ́ oúnjẹ alẹ́ torí wípé kò dára kí ẹyan má fọ ẹnu ní ìhẹ́ ẹyẹ àjò ìrọ̀lẹ́ gba ẹ tó gbó ran nkankan tí ẹ ti jẹ ní atí táro kí ẹyan lè fọ gbogbo e danu Kí ẹyan tún wá jẹ mí, kí ẹyan to lọ̀sun torí ìyẹn náà máa ń jẹ́ kí ìlera ara ẹ yọ, kó dára, kó mú ìlera wa bá ẹ kiní, kí eyin náà lè strong ẹ̀meji ni mo máa ń fọ ẹnu, màá fọ ẹnu láàárọ̀, màá dé fọ ẹnu ní alẹ́.

Mo máa ń gba ìyìn lásiko lóorekóorè tí mo bá ṣe nǹkan gidi, mo máa ń fún àwọn èèyàn máa ń yìn mí gaan ni. Wọ́n máa rí pé mo ṣe exam tí mo pass, àwọn òbí mi ó yìn mí, wọ́n máa fún mi, wọ́n máa fún mi ní àwọn nǹkan. So ìbá ojú ọjọ́ náà ni mo máa ń gba ìyìn lọ́wọ́ ẹbí tí mo bá ṣe nǹkan tó dáa tí àwọn èèyàn ní ìfẹ́ sí, àwọn òbí mi máa yìn mí, àwọn èèyàn náà máa yìn mí. So mo máa ń gba ìyìn dáadáa bí ó rí kú irẹ ní àsìkò gbígbà, èmi máa ṣe nǹkan tó bá mú gbogbo àwọn èèyàn le, tó máa ń mú inú àwọn èèyàn dùn. So mo máa ń gba ìyìn dáadáa, àwọn èèyàn máa ń fún mi ní iyì láṣi kọ tó bá tóbi. Mo bá ṣe nǹkan dáadáa, wọ́n máa tó máa fún mi. Wọ́n rí pé mo pass exam mi náà ni wọ́n máa yìn mí. Tí wọ́n bá rí pé wọ́n bẹ̀ mí jẹ tí mo dé rí iṣẹ́ ẹ náà jẹ, wọ́n máa yìn mí. So àwọn òbí mi máa ń yìn mí dáadáa lórí pé kí n má lè bá fi, kí n má lè bá wà bí ẹni tí ó mọ nǹkan tó jẹ, wọ́n máa ń yìn mí dáadáa ní ẹ máa ń to mi sí ọ̀nà. So mo máa ń gba ìyìn lọ́wọ́ wọn dáadáa lórí ikú ìrẹ lásìkò ikú, wọ́n lè máa fún mi ní sọ́pọ̀tì tí mo bá ń fẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ dáadáa. Torí nǹkan tó bá kó mi tí kò bá yé mi, màá lọ bá won ma ní ko jọ kan túntun bá mi, tún tún tún mi kó sí dáadáa. Bẹ́ẹ̀ máa tún mi kọ́ torí tí mo bá bèrè kò ní yé mi. Sóò, ìrànlọ́wọ́ kan náà ò ju bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ tó bá yẹ pé ìrànlọ́wọ́ tí mo ní lò jọ́ mọ òwo, mo máa ń lo bá wọn tí màá sọ fún wọn pé ko jọ kọ yá mi ní òwo, mo máa san fún wọn padà. Olùṣètò lo dè máa, lo máa bá mi ṣe. Sóò, mo ti bèrè, mo ti bèrè dáadáa lówo wọn pé kan jọ kan, kan ṣèránlọ́wọ́ fún mi. Tán dẹ ti dá mi lohun, tán ti, tán dá mí lohun ni nínú ìwà í pẹ̀lẹ́ pẹ̀lú pé rẹsípọ́nsíbù way tó máa ń fi dá ẹyan nù, wọ́n dá mi lohun. Mo ti bèrè lówo rẹ̀ dáadáa. Torí pé ó rí àwọn áàpù ní na sìni, óri ibẹ̀ náà ni mo ti bèrè. Ṣé wọ́n ti dá mi nù dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ lórekoore tí mo bá lọ sí inú ibi bẹ́ẹ̀ pe kí n lọ bí wọn, wọ́n máa dá mi lohun. Wọn ò ì dé ń dojútì mi, wọ́n i dá mi dúró kan tó fún mi ní eṣi ọ̀rọ̀ ṣé wọ́n máa ń dá mi lohun dáadáa?

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi. Torí owó ni mo fi ra, kó má le bàbàjẹ́. Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáadáa, dáadáa lórí koro lásìkò tí mo bá lọ gbé àwọn ọjà mi. Mo máa ń ṣètò ẹ̀dàá, kó má di bàbàjẹ́ torí owó ni èmi ó fi ra. Kò dá kí ó kó owó inu mi. Àwọn ọjà tí ẹ̀mí bá kó dédá kí wọ́n tó ra àwọn ọjà yẹn sí ibi tí ìwé ìjàǹbó ti dé bá. Mo maa n jẹ́ ẹni tó jẹ́ kó máa ṣe ìmọ́tótó àlẹ́ tó máa fi ìfọ̀rọ̀ sí nǹkan tí èèyàn bá lò rà. Mo jẹ́ ẹni tí mo máa ń mú nǹkan mi ní ọ̀kúnkúndùn tí mo fi ǹkan fáa lẹ dáadáa. Só tí màá ra ọjà dé, mo máa níṣọ pé gbogbo wọ́n wà ní àlàáfíà torí àwọn tí mo máa bá mi rà. So mo máa ń ṣe ìtọ́jú fún wọn lóòrèkóòrè. Mo máa ń fi pesticide fún. Ẹ̀mi máa ń fínú àwọn, àwọn ọjà yẹn déédéé lásìkò. Só káwọ́ ẹni tó bá fẹ́ ra kò lè ba ni mímọ́. Kọ́ní máa mọ̀ pé èèyàn náà ń pè yan jù torí ẹ̀yàn kọ́, kọ̀stọ́mà náà ni ẹ fi ń jẹ gbogbo ǹkan tí èèyàn ń ṣe. So mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáadáa lóòrèkóòrè. Bo ju ojúmọ́ kan, ojúmọ́ mi, mo máa ṣe ìtọ́jú gbogbo wọ́n.

Rárá o, èmi kí n gbé àpò ẹyin o, torí kò dùn ún gbé kí ẹ gbé àpò ẹyin, wọ̀nyí máa ń gbé kríìsì ẹyin dáadáa. Àpò ẹyin ò dùn ún gbé, kò ì sì fún ẹ kí ẹ mọ̀ gbé àpò ẹyin torí ó lè, ó lè bọ́, tó bá jábọ́lẹ̀, ó máa fọ́. So èèyàn máa ń gbé dié dié ni, kí se pe eeyan má gbé ní ẹ̀kan, kó máa le fọ. So èèyàn máa ń gbé diédié ni kó máa le fọ be a máa gbé sínú kratii. O le gbé ní mẹ́wàá mẹ́wàá, o le gbé ní márùn-ún márùn-ún, o le gbé ní mẹ́ẹ̀dógún mẹ́ẹ̀dógún kó má le fọ dáadáa. Ìgbà mìíràn ó máa wò ojú ní ọwọ́, so èèyàn máa ní láti gbé, gbé sí kéékèèké. So tí a bá gbé sí kéékèèké, ó máa wà, ọmọ-ẹ̀yìn ó máa rọrùn fún mi láti gbé gbogbo lẹẹ́kán. So mo jẹ́ ẹni tó jẹ pé ó máa ń gbé, ó máa ń gbé àpò ẹyin ní dèédèé, ko n se pé mo máa gbé gbogbo ní ẹẹ́kan. So bẹ́ẹ̀ ni mo máa ń gbé àpò ẹyin dáradára, mo máa ń gbé dáadáa lórí ikùn. So àmọ́ kò ní jẹ́ pé ẹ̀kan máa gbé gbogbo e, mo máa gbé ní diédié.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ ìbọ̀wọ́ dáadáa. Torí tí n bá fẹ́ dáná, mo máa ń lo. Tí n bá fẹ́ ṣe nǹkan, mo máa ń lo ìbọ̀wọ́ kí má firà ko like àìsàn àti kiní sí ara tí temi náà. So mo máa ń-- tí n bá fẹ́ ṣiṣẹ́, mo máa ń lo ìbọ̀wọ́ dáadáa. Ìgbamiran tó tútu bá mú mi, mo ń lo ìbọ̀wọ́ yẹn sì owọ́, kò lè bàa mú, kò tútu ma lè bàa mú. Ìbọ̀wọ́ tí n bá fẹ́ dáni ni mo máa ń lo torí kí ǹkan mó lè bá ta mí lọ́wọ́, kí ǹkan mó lè bá ṣe mí ní ibi àwọ̀ mi. So kíni yẹn de wúlò gan. Tí èèyàn bá ń lo ìbọ̀wọ́ torí ó máa jẹ́ kí ẹ̀eyàn rí bí focus sí nǹkan tí ẹeyan bá fẹ́ ṣe. So mo jẹ́ ẹni tó máa ń lo ìbọ̀wọ́ dáadáa lóòrèkóòrè. Kí n lè bá fi ṣe protection fún ara mi, mo máa ń lo dáadáa. Mo de máa ń make sure pé gbogbo ẹ́ wọlé dáadáa kò ma lọ yà. Èyí tó bá yá, mo máa ń sọnù, kí n lo imi, kí n lè wọ̀ so mo jẹ́ ẹni tó máa ń lo ìbọ̀wọ́ dáadáa lóòrèkóòrè torí iṣẹ́ tí mo ń ṣe, mo máa ń lo dáadáa.

Bẹ́ẹ̀ni, etí mi dára gan-an torí mo ń ro etí méjì, ibẹ̀ na si ni mo máa ń kó èso etí méjì sí. Má dẹ́ ti pé sọ si, ó máa ń jẹ́ pé etí mi ń yọ dáadáa. So etí mi jẹ́ etí tó yẹ pé kò fi bẹ́ẹ̀ rọjú, kò já ju sùn, ó dúró dáadáa, kò ṣe pé nǹkan kan ṣe etí mi. Ẹ̀pẹ̀ ẹ́, ìgbà tí mo bá fi yẹtí sí etí, ó máa ń jẹ́ kí etí mi yọ dáadáa. Màá lọ sí ọjà, màá lọ ra yẹtí tuntun. Oríṣìíríṣìí yẹtí ló wà, bí èyí tí mo bá fẹ́ rà ni. Ti báa ti rí eyi tó bá wù mí, mo mọ̀ mọ̀ náà ni mo máa dé, màá fi sí etí, màá wo gígí, màá fi wò ó, màá fi òbí máa ti wò ó, ti màá le kó fún ẹ. Ó máa yọ dáadáa ní etí mi. Ó máa ń jẹ́ kí etí mi kó finẹ, ó máa yọ. Ti àwọn èèyàn máa like, ti wọn máa sọ pé, "àh! Níbo ni mo ti ra etí yìí? Yẹtí yìí dáadáa." So etí mi ló máa ń gbé gbogbo ee jáde, tàwọn èèyàn máa ń fi mọ̀ pé, "àh! Yẹtí ń bẹ́ ní, yẹtí ọmọ-yi, yẹtí ọmọ yi de wá fine." So bẹ́ẹ̀ ni mo máa ń ṣe dáadáa, dáadáa mo máa ń rí etí, mo máa ń ṣe etí mi dáadáa tó máa fine, tàwọn èèyàn máa mọ̀

Kò sí àṣà tí àwa ò kí í dẹ. Àwa ò ní àṣà kan tí àwa máa ń ṣe eni ọdún baa bá láàyè ko mo dúpé ni todo titi wa. Àṣà táa máa ń ṣe ni pé a máa ń gba awẹ. Tí wọ́n bá sì gba, táa fẹ́ gba awẹ, àwa gba awẹ. Ta bá de tí gba awẹ tán, a máa ṣe, tí wọ́n bá ti gba awẹ tán, a máa ṣe ọdún. A de máa ṣe ọdún ileya ná, ọdún iléya ní, oṣù kan àbí oṣù méjì. Lẹ̀yin tí a bá gba awẹ tán ni wọ́n máa sóná. Ìgbà wo ni àwọn èèyàn máa ń pa irun kan, tí àwọn èèyàn máa pọ̀ nínú ilé. Àwọn family tán tí jìnà sá, wọ́n máa wá sí ilé. Àṣà kan tí a máa ń ṣe lẹ́nu fójú, fójú àwọn èèyàn máa pọ̀. Tí a bá tètè dé ilé tiwa, àwọn èèyàn máa dáná máa jẹun, máa fún àwọn èèyàn ní oúnjẹ, wọ́n máa sọ̀rọ̀, wọ́n máa ṣàwàdà, wọ́n máa rerin ohun kan tó fẹ́ sọ, wọ́n máa sọ òbí. Mo fẹ́ ni àṣà táa máa ń ṣe ni tó máa ń jẹ́ kínu everybody dùn ní. So ó wà nínú àwọn àṣà táa máa ń ṣe ní ọdọọdún. Ọdọọdún la máa n ṣe ìru àṣà yẹ̀. So ìgbà wo ni ẹ máa fi le a kan dele, kò ní sí ìjà lọ́wọ́ anybody. Àṣà tí mó maa.

Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ sí ara torí obìnrin tí mo jẹ́, obìnrin gan ni oni ẹ̀ṣọ́ ju. So mo máa ń wọ̀ dáadáa, mo máa ń rà díè, mo máa ń ṣe àpamọ́ fún àwọn ǹkan tí mo bá wọ̀ máa jẹ́ kí ẹ̀wà ko yọ ní ara eeyan dáadáa. Mo je ẹni tó jẹ́ pe o ní ìfẹ́ sí ohun ọ̀ṣọ́ gan-an ni. Tí wọ́n bá ṣe pé ẹ̀ṣọ́ orí ni mo fẹ́ lò, mo máa rà. Tọ́ bá ṣe pé tí tẹ́tí ni, mo máa rà. Tí o bá ṣe pé tí imún ni, mo máa rà. To bá ṣe pé èyí tí a máa ń gbé sí ìdí ni, èyí náà mo máa rà. Tí o bá ṣe pé tẹsẹ̀ mó máa rà. Tí o bá ṣe pé tọwọ́, mo máa-ra to bá ṣe pé èyí tí wọ́n fi ń ṣe irun, ko sì yi ti mí o ní ninú e. Èmi jẹ́ ẹni to je wi pé mo nífẹ̀ẹ́ sí i torí ó máa ń bu ẹwà kú ẹwà mi, ó dè dá, ó dá nínú ìṣẹ̀ṣe wa. Obìnrin ló ní esọ́, obìnrin ló ni ewa. Ẹ̀mí jẹ́ ẹni tí ó máa ń lo lóre koore gan. Mo máa ń wọ, mo máa ń wo so ri, mo máa n wọ̀ si ese. Mo ti rí tí mi ò kọ́ láti tó rí bí ọtí tí ẹ́hun. Mo máa ra ẹ̀ṣọ́ sí irun mi kó lè bá yọ dáadáa, ká lè bá ni láìkí. Mo máa ń wọ ẹ̀ṣọ́ dáadáa, dáadáa, mo máa ń lo ẹ̀ṣọ́ dáadáa.